Alẹ́ àná ni mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi. Nítorí pé àwọn ọ̀rẹ́ mi jẹ́ àwọn olùbágbé mi tí a jọ ń gbé ilé. So ní àná ni a kẹ́yìn pàdé kí gbogbo wa tó lọ sùn. A ní, a ní àsìkò láti sọ̀rọ̀, láti ṣeré, láti ṣe àwàdà. Nítorí pé kò sí iná ní àdúgbò wa, a tún ní àsìkò láti jáde lọ, láti lọ ṣáàjì àwọn fóònù àti àwọn ǹkan ìlò wa. Eyí sì fún wa ní àsìkò láti sọ̀rọ̀, láti rẹ́rìn-ín, láti ṣeré, láti gba tẹ́gùn, láti sọ̀rọ̀ ọ̀rọ̀ ayé papọ̀.

Oúnjẹ kan ṣoṣo tí mo fẹ́ràn jù láti máa jẹ ní ọ̀sán ọ́hun ni gààrí. Àwọn gààrí eyìí tí a ṣe láti ara ẹ̀gẹ́. Oúnjẹ yìí pẹ̀lú àwọn ìgbàmí pẹ̀lú àwọn ìpápánu díẹ̀ díẹ̀ tí máa fi mu gààrí ọ̀un naà. Gààrí jẹ́ oúnjẹ ọ̀sán fún mi nítorí pé kò sí, kò ní pé a ń sè, kò ní pé a, pé a ṣẹ̀ṣẹ̀ ń gbé kaná. Gààrí jẹ́ ǹǹkan tí wà kọ́ bù sí omi tí wàá fi ṣúgà àbí ẹ̀pà síi, tí ó sì máa lọ gérẹ́ mu. Nígbà, nítorí pé ìgbà ọ̀sán jẹ́ ìgbà tó jẹ́ pé ó níra dié ẹ láti dáná, iná dídá máa ń di irọ̀lẹ́. So gààrí jẹ́ oúnjẹ tí ó ṣe pàtàkì sí mi ní oúnjẹ ọ̀, ní oúnjẹ ọ̀sán. Èyí ni mo sì máa ń mu láti fi gbé okun inú títí di ìgbà tí màá dáná ní alẹ́.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn, èyí tí ó jẹ́ ajá. A sì ń pe orúkọ ajá náà ní whiskey. Ajá yìí jẹ́ ikan nínú àwọn ajá àwọn ẹranko tí mo fẹ́ràn jù nítorí pé ó máa ń gbọ́ràn, ó sì mọ ìkínni. Nígbà kúgbà tí bá dé láti ibi iṣẹ́, ajá yìí ni yóò kọ́kọ́ sáré wá kí mi. Èyí sì máa ń mú inú mi dùn wípé, à, èèyàn tó rántí mi wà. So ẹranko yìí jẹ́ ìkan nínú àwọn ẹranko tí mo fẹ́ràn jù lọ nítorí pé ó mọ ìwà, nítorí pé ó jẹ́ olùdáàbòbò, ó jẹ́ ọ̀rẹ́, ó dà jẹ́ olùbágbé fún mi. Nítorí pé nígbà kígbà tí, nígbà kígbà tí inú mi bá bàjẹ́, whiskey fẹ́ràn láti máa ṣeré káàkakiri mi wípé kí ó lè bá mú nu midùn. Èyí sì mú kó jẹ́ ìdí tí mo fẹ́ràn ẹranko yìí púpọ̀ lọ́pọ̀lọpọ̀.

Tábìlì iṣẹ́ mi, ó wọ́n ṣe pẹ̀lú igi, wọ́n kì í ṣe àwọn igi lásán, àwọn igi tí àwọn, àwọn oníṣẹ́ tí wọ́n ti dán, tí wọ́n ti dán tí ó sì rẹwà gan ni, tí wọ́n sì kùn ní ọ̀dà tó yege. Eyi ló jẹ́ tábìlì iṣẹ́ mi. Nígbàkí ìgbà tí bá ń kọ̀wé lórí tábìlì yìí, inú mi máa ń dùn nítorí gbogbo ẹwà tí tábìlì náà tí òun mú jáde. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn olùbáṣiṣẹ́ mi ti wá, wọ́n ní, tí wọ́n ní, "Tábìlì, Ọ̀gá tábìlì yín sì dára o, àbí kí n gbé lọ sí ọ́fíìsì tèmi ni?" tí wọ́n ó sì rẹ́rìn ín muṣẹ́, tí n ó sì sọ fún wọn pé, "àá, rárá o, tábìlì yìí oníṣẹ́ gidi kan ni ó bá mi ṣe, ówọ yebíye." Pẹ̀lú náà ni mo sì ṣe tábìlì náà.

Rárá o, mi ò kí ń fi bẹ́ẹ̀ ṣe ìtọ́jú àwọn ọjà. Ṣùgbọ́n ẹni tí ó ń ṣe ìtọ́jú àwọn ọjà abẹ́ mi ló wà. Èyí sì máa ń mú kí ẹ̀kọ́okan kí ń dé ibi tí wón kó ọjà sí, kí n sì béèrè ìbéèrè lórí àwọn ọjà náà. Èyí sì jẹ́ iṣẹ́ mi gẹ́gẹ́ bí, gẹ́gẹ́ bí eeyàn tí ó ń mójútó gbogbo agbègbè ọjà náà. So, èyí sì máa ń mú kí n ní àkọsílẹ̀ bí ọjà ṣe jẹ́, àkọsílẹ̀ bí ọjà ṣe ń jáde, àkọsílẹ̀ bí ọjà ṣe ń wọlé. Nítorí pé èyí jẹ́ kókó nà iṣẹ́ mi ní ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran ìpàdé ní orí fóònù. Èyí pàtàkì jùlọ ìpàdé tó jẹ́ pé gbogbo wa ò sí ní ojú kan náà. Àsìkò, àsìkò ìpàdé yìí jẹ́ àsìkò láti gbọ́ ohùn ara wa ní ibikíbi ní àgbáyé tí a bá wà. Èyí sì máa ń mú kí gbogbo wa ní ọ̀rọ̀ sọ, kí a rẹ́rìn-ín, kí a ronú nípa ayé, kí a ronú ọ̀nà tí a fẹ́ gbé ǹkan, ǹkan wa gbà. Èyí sì jẹ́ ìgbà tí àwọ̀ tí a máa ń péjọ pọ̀ láti ronú, láti jùmọ̀ pọ̀, láti rẹ́rìn-ín, láti rántí ohùn, ohùn àtijọ́, láti, láti, láti ṣe ayẹyẹ púpọ̀. Ìpàdé orí fóònù yìí, ó ti ràn, ó ti ràn wá lọ́wọ́ púpọ̀ nínú, nínú ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn oníkejì wa.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ràn láti kọ́ ni eji tawon oyìnbó mọ́ṣì ethical hacking. Èyí jẹ́ iṣẹ́ tó jẹ́ pé a ó wo inú kọ̀ǹpútà àwọn ènìyàn mi pẹ̀lú ààyè láti bá wọn rí àwọn nǹkan tí ó lè dá, tí ó lè ṣe, tí ó lè dá láti bá wọn dáàbò bo kọ̀ǹpútà wọn láti sì gbìyànjú láti yọ gbogbo nǹkan tí ó lè ṣe ìjàǹbá sí kọ̀ǹpútà wọn. Èyí sì jẹ́ iṣẹ́ ńlá kan tí àwọn, àwọn ilé iṣẹ́ ńlá ni tí wọ́n nílò láti lè dáàbò bo gbogbo, gbogbo data ilé iṣẹ́ wọn.

Ẹ̀fọ́ úgú, òun ni mo fẹ́ràn láti máa jẹ jù. Ẹ̀fọ́ yìí jẹ́ ẹ̀fọ́ kan tí ó ṣe ni lára gidi gan. Tí o bá sì se ẹ̀fọ́ yìí pẹ̀lú ata tí, ata tí ó ń gba dáadáa tí o sì fi ẹ̀gúsí díẹ̀ sí i, ó gbádùn ẹ̀fọ́ yìí gidigidi. Ẹ̀fọ́ yìí jẹ́ lára àwọn ẹ̀fọ́ tí àwọn olóyìnbo fọwọ́ sí pé ó dára jù lọ fún ara, tí ó ń mú ara dán, tí ó sì ń mú kí inú ṣe tó kí inú ṣe wèrè. Ẹ̀fọ́ yìí dáa ní ara púpọ̀. Ẹ̀fọ́ úgú yìí ó dára lára púpọ̀, ó sì jẹ́ ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù láti máa jẹ.

Ojoojúmọ́ ni mo máa ń kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ nítorí àwọn ọmọ tí ó ṣẹ̀ṣẹ̀ ń dàgbà bọ̀. Wọ́n jẹ́ àwọn ọmọ tí ó ń bá wa ṣiṣẹ́. Èyí sì máa ń mú kí n máa kọ́ nǹkan kọ́, nǹkan tuntun lẹ́nu wọn bí mo ṣe ń bá wọn ṣiṣẹ́ ní ojoojúmọ́. Ìgbà mìíràn wà tí wọ́n ó sọ àwọn ọ̀rọ̀ kan tí yóò ṣàjòjì sí mi, ṣùgbọ́n tín bá ti bẹ̀erẹ̀, wọn ó là yé mi gẹ́gẹ́ bí, gẹ́gẹ́ bí ọ̀dọ́ tuntun tí wọ́n jẹ́. Èyí sì máa ń mú inú mi dùn púpọ̀ lọ́pọ̀lọpọ̀. Ó sì máa ń jẹ́ kí n mọ̀ wipé èmi náà yí, èmi náà yí mọ̀ bí ayé ṣe rí. Pé wọn ò tíì sọ̀ mí nù sí ayé.

Wákàtí mẹ́sàn-án ni mo fi máa ń ṣiṣẹ́ ní ojoojúmọ́, èyí tí àwọn olóyìnbo mọ̀ sí nine to five, èyí ni mo ṣi máa fi ń ṣiṣẹ́ ní ojoojúmọ́. Èyí sì jẹ́ àwọn wákàtí tí kò rọrùn rárá, tí iṣẹ́ àṣekára ni èèyàn yóò sì ṣe, tí ó sì jẹ́ pé tí o bá kúrò ní ibiṣẹ́ náà, ara yóò ti rẹ́, ó sì ní, ó sì f, ó sì lọ sí ibi tí ó yẹ kó ti sinmi.

Bẹ́ẹ̀ni o, ẹyin máa ń fọ́. Ẹyin jẹ́ nǹkan tí ó rọrùn láti fọ̀ gidi gan-an ni. Ọwọ́ lásán lè fọ ẹyin. E pé ẹyin jábọ́ kékeré báyìí, ó lè fọ ẹyin. E pé o kò fi ara kọ ẹyin gan, ó lè fọ ẹyin. Ẹyin jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ní àwùjọ wa nítorí okun tí ó máa ń fún wa. Ẹyin sì jẹ́ nǹkan tí ó máa ń jáde láti àwọn ara adìyẹ, ara turkey, àwọn oríṣiríṣi adìyẹ sá. Ẹyin jẹ́ oúnjẹ kan tó ṣe ní lára lóre dáadáa. Ó sì jẹ́ oúnjẹ tí-- ó ń jẹ́ nǹkan tí a máa ń fi lori oúnjẹ, ta fi ń jẹ iṣu, ta fi-- àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.